A! Mo fẹ́ràn láti má sùn gidi gan ni. Mo sì máa ń lò tó wákàtí mẹ́jọ nígbàtí mo bá n sùn. Nítorí pé, mo mọ̀ pé, oorun dára púpọ̀ lára gan ni. Bẹ́ẹ̀ ni, oorun dára púpọ̀, ó ní ọ̀pọ̀lọpọ̀ ànfàní tó ń ṣe lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ànfàní tó ń ṣe lára. Ó máa ń jẹ́ kí ara jí pépé, ó sì máa ń jẹ́ kọ̀pọ̀lọ̀ pé gan ni. Kódà àwọn dókítà ní ilé ìwòsàn gan, wọ́n gbà wá nímọ̀ràn pé ká máa sùn, pé kó— ká máa sùn dáadáa, pé ká máa sìnmi. Ara ìsinmi sì ni oorun, súnsun wà ní pàtàkì jùlọ. Ènìyàn tó bá-- ọmọbìnrin tó bá ń fẹ́ à, ọmọbìnrin tó bá ń woju Ọlọ́run fún ọmọ bóyá adélébọ̀ tó wà nílé ọkọ tó ń wá oyún láti ní, tó ń wá láti lóyún. Ó dára púpọ̀, ó nílò fún láti máa sùn lọ́pọ̀lọpọ̀. Nítorí pé àwọn nǹkan wọ̀nyí ó máa ran lọ́wọ́ láti tètè lóyún, láti lè jẹ́ kí ọlẹ̀ ọmọ kó sọ nínú rẹ̀. Bẹ́ẹ̀ni, torí torí ìdí èyí, mo fẹ́ràn láti máa sùn púpọ̀ gidi gan ni. Ni àti pé nílé, níbi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ gan, ó ní àkókò bí i wákàtí kan tí wọ́n máa ń fún wa lọ́sàn. Ní pé ká lè fi jẹun àbí ká fi na ọsẹ. Ṣùgbọ́n tèmi oorun ni màá ń fi sùn. Nítorí mo fẹ́ràn láti sùn kí ọpọlọ mi bá lè sìnmi. Nígbà tí bá máa fi jí lẹ́yìn wákàtí kan yẹn, ah á dàbí ìgbà tí ọmọdé ṣẹ̀ṣẹ̀ jí lójú oorun tọ́pọ̀lọ̀ rẹ̀ jí pépé gidi gan ni. Ó sì máa ń jẹ́ kí iṣẹ́ tó tún tó kù síwájú síi kó yé yàn síi, kó tún yá èèyàn láti ṣe. Nítorí pé èèyàn yàn ti sìnmi fún wákàtí kan kò dẹ̀ ńṣe isìnmi lásán. Sìnmi oorun ni. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti máa sùn gidi gan ni. Èmi jẹ́ èèyàn kan tó fẹ́ràn láti máa sùn púpọ̀

Mo máa ń rìn làlááfíà gan ni. Nítorí gbogbo ara mi ló ṣe-- lójí pépé. Kò sí ǹkankan tó ń ṣe mí lágo ara. Nítorí ìdí èyìí, mo máa ń rìn pẹ̀lú àlàáfíà ara. Ìgbà mìíràn mo máa ń sáré. Ìgbà mìíràn mo fẹ́ràn láti rìn jẹ́ẹ́jẹ́. Nítorí pé, à, ní ilé ìwòsàn, àwọn dókítà gbà wá nímọ̀ràn pé ká máa rìn, ká máa fi ṣe ìdánilárayá. Ó ṣe pàtàkì púpọ̀ gidi gan ni. Nítorí ó máa ń jẹ́ kí àlàáfíà tó ara, à, yàtọ̀ fún ìyẹn. Îdì mìíràn tí èèyàn fi nílò láti máa rìn dáadáa, òun ni pé kí ó má bá à ní ara ríro àbára dídùn níbi kankan ní àgọ ara. Àwọn èèyàn mìíràn tó bá fẹ́, ẹ, tí wọ́n ò bá fẹ́ sanra, tí wọ́n ò bá fẹ́ ká wọn lomi lá máa ń ṣe. Nítorí pé, ẹ, bí èèyàn bá ṣe rìn sì tí kò jókòó sójú kan, ó máa tún bùkún, à, àlàáfíà tó lé ni lára. Bẹ́ẹ̀ ni, ìrìn sì dára púpọ̀ kí èèyàn ó máa rìn. Ṣùgbọ́n di síbẹ̀síbẹ̀ náà gbogbo nǹkan ìwọ̀ntúnwọ̀nsí ni. Tí èèyàn bá rìn jù náà, a, kò ní padà làlááfíà mọ́ ara ríro àtẹ́ṣẹ́ dúndùn. Ó máa padà máa ṣe onítọ̀hún. Ṣùgbọ́n ó kéré ó wọ̀n-- ó, ó kéré tán ó yẹ kí ẹ̀yàn rìn ní ìgbà, ẹ, bí ọgọ́rùn-ún lọ́nà ìrìn wo ló jù mọ́ àbí ju bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a jẹ oúnjẹ tó lérò fún ìlera nítorí pé ìlera ni oogún ọrọ̀. Gẹ́gẹ́ bí àwọn onímọ̀ ètò ìlera ṣe má a ń sọ. Wọ́n sọ pé ìlera loogún ọrọ̀. Inú dídùn ló sì ń mú ọ́ rí yá. Tí ara ẹni bà leeyan ọ́ mọ̀ rayé lọ sókè lọ sodo. Àwọn oúnjẹ tó sì le fúnni ní ìlera bí àwọn ẹ̀fọ́, àwọn oúnjẹ tèwé tègbò ó dára púpọ̀ láàgo ara fún ètò ẹ̀jẹ̀ nínú ara àti láti fi wo ẹ́ ìfunpa ẹni bí àwọn dókítà ṣe máa ń wo nílé ìwòsàn. Nítorí náà oúnjẹ tó lérò fún ìlera ó dára púpọ̀. Mo sì máa ń gba àwọn ọpọlọpo èèyàn níyànjú. Nítoríi gẹ́gẹ́ bí mo ti ṣẹ́ wii lákọ̀kọ̀ ìlera loogún ọrọ̀. Bí èèyàn bá wa lá làafía ara, ni ó mọ̀ pé, ni ó má a rójúráyè sọ pé òhun fẹ́ sáré sókè sáré sodo àbofẹ́ náwó àbofẹ́ lọ sí ó fẹ́ rìnrìn àjò lọ sí ibi kan láti lọ jẹ́ gbádùn ayé rẹ̀. Nítorí idí eyìí oúnjẹ tó lérò fún ìlera ó ṣe kókó ṣe pàtàkì gan an ní àgọ ara mi. Mo sì fẹ́ràn láti má a jẹ irú àwọn oúnjẹ bẹ́ẹ̀.

Mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ nítorí kò sí ohun tó dàbí atẹ́gùn Ọlọ́run tí èèyàn bá wà nínú ọkọ̀. Nítòótọ́, ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ló dirí òní, ní pàtàkì àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ́ máa ń ní ẹ̀rọ amúlé tutù àbí amátẹ́gùn tutù. Ṣùgbọ́n nígbà mìíràn, àwọn olóyìnbo àbí àwọn elétò ìlera wọn máa sọ wípé àpọ̀jù ẹ̀rọ amú atẹ́gùn tutù àbí amúlé tutù kò dára púpọ̀ láàgò ara. Nítorí ìgbà tí èèyàn bá ń darúgbó, a máa jẹ́ kí gbogbo egungun máa wó ni, kí ara ó máa ronú, àti pé nígbà mìíràn ó máa ń ṣẹ́wó okùnfà kí èèyàn ní ikọ́ àtàbí ibà. Nítorí náà èmi ṣe fẹ́ràn. Nítèmi òun, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ nítorí tí atẹ́gùn Ọlọ́run bá fẹ́ sí èèyàn nígbà tí ọba ń wa ọkọ̀ lọ, a máa mú inú ẹni dùn, a sì máa-- ó máa tún jẹ́ kí èèyàn, ó tún máa jẹ́ kí èèyàn lè, ẹ́ẹ́, fi pàtán tó ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀. A jẹ́ pé èèyàn tí, tí fi ìwọ̀nba tí èèyàn ń lò nígbà ní àsìkò ìrìnàjò rẹ, èèyàn ti fi pamọ́ ni. Nítorí ẹ́ ni èmi ṣe fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ gidi gan ni nígbàkúgbà.

Rárá, èmi ò mọ̀ bí wọ́n ṣe ń ka àwòrán ilé rárá. Àwòrán kíkà òun ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí rárá. À, mi ò sì ní ìmọ̀ bí wọ́n ṣe ń ka àwòrán ilé rárá. Ṣùgbọ́n ohun tí mo mọ̀ tó tún fẹ́ farapẹ̀ ni pé mo mọ bí wọ́n ṣe ń ya àwòrán. Bẹ́ẹ̀ ni, nítorí mo lọ̀rẹ́ kan ní wọ́n bí ọdún mélòó kan sẹ́yìn tí mo máa ń lọ sọ́dọ̀ rẹ. Olùyàwòrán ni. Ó lẹ̀rọ̀ táa fi ń ya àwòrán. Nítorí ídí èyìí, ó kọ́ mi bí wọ́n ṣe ń ya àwòrán níwọ̀nba. Ṣùgbọ́n nípa pé wọ́n ka àwòrán ilé, mi ò mọ̀ n'pa rẹ̀ rárá. Kò ṣe nǹkan tí mo mọ̀ nípa rẹ̀ tàbí tí mo nífẹ̀ẹ́ sí nígbà kóòkan. Mi ò mọ̀ bí àwọn tó ń ṣe, bí wọ́n ṣe ń ṣe àti ipasè tí wọ́n fi ń ṣe. Ṣùgbọ́n mo mọ̀ ípé iṣẹ́ àwòrán kíkà kò ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí rárá.

Ah! Láti ṣe ètò iṣẹ́ àkànṣe kì í ṣe ǹkan kékeré rárá, ó jẹ́ ǹkan tí ó máa ń gba ni lákòókò gidi gan ni. Nítorí náà, ah, bí mo ṣe máa ń ṣe ètò láti ṣe iṣẹ́ àkànṣe ni pé mo máa ń rí ní ìdájú pé mo gbáradì gidi gan ni. Mo sì tún ń wo ohun tí o tàbí kí n ka ohun tí iṣẹ́ àkànṣe náà tí mo lérò pé yóò jẹ́, tí yóò dá lé lórí. Nítorí náà, iṣẹ́ àkànṣe ó gba ìmúra sílẹ̀ púpọ̀ gidi gan ni. Ṣùgbọ́n mo máa ń gbìyànjú, mo sì máa ń peregede, mo máa ń jáwé olúborí nídì rẹ̀.

Rárá o, èmi ò tìta ìkíni lórí fóònù mi rí. Kódà ó jẹ́ nǹkan tí mo máa nífẹ̀ẹ́ sí tí mo bá rí ẹni tó lè kọ̀ mí, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ẹ mi ò tìí mọ̀ ọ́ ṣe. Ṣùgbọ́n tí mo bá rí ẹni tí yóò kọ̀ mí tí èmi náà o sì ṣe tán, kó dà kò jẹ́ pé owò ló ní tọ̀ún yóò gbàá. Mo ṣetán láti farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ ìkíni láti orí fóònù.

Lákòókò náà, àdéhùn jẹ́ òun tí èèyàn kan àbí méjì máa ń ṣe fúnra wọn. Àdéhùn lè wáyé láàárín tọmọ tìyá, láàárín òbí sọ́mọ, láàárín ọkùnrin sóbinrin, láàárín akẹ́kọ̀ọ́ sólùkọ́. Àh emi o kì ń ka àwọn àdéhùn lọ títí, ṣùgbọ́n mo láwọn èèyàn bí mélòó kan tí mo ti bá ṣe oríṣiríṣi àdéhùn. Ni pàtàkì gan ni nítorí pé mo nígbàgbọ́ wípé àdéhùn ṣe kókó gidi gan ni. Àwọn àdéhùn tí mo tún fẹ́ràn láti máa mú sí ìmọ̀ọ́ṣẹ́ tí mo fẹ́ran fẹ́ kó mú ṣẹ́ ni pé tí mo bá ní àdéhùn pẹ̀lú èèyàn láti pàdé onítàn hun ní ibi kan ní gérégé iye ago kan àbáago méjì ọ̀sán. Mo jẹ́ ẹ̀yàn tó fẹ́ràn láti máa ṣiṣẹ́ pẹ̀lú ago gidi gan ni. Mi ò kí ń fẹ́ fi àkókò ṣòfò nítorí náà mo máa ń gbìyànjú.

Mi ò lè sọ pé pàtó irú ojú ọjọ́ kan báyìí ni mò fẹ́ràn jù. Nítorí gbogbo ojú ọjọ́ ló ní àǹfààní tí tí è. Ó sì tún ní ìdíwọ́ tití wọn pẹ̀lú. À mọ ojú ọjọ́, oye àti ọ̀bìníǹtín. Lásìkò náà, gbogbo kukuroro tó máa ń wà lójú ọ̀run, ó tún máa ń jẹ́ kí ìrì sẹ̀ lóru mọ́jú. Nítorí idí èyí, lásìkò yìí. Mo nífẹ̀ẹ́ jù sí àbí tí mo fẹ́ràn jùlọ. Ẹ̀ gbogbo wọn lọ wá pẹ̀lú àǹfààní àti ẹ̀ àwọn ǹkan ìdí lọ́wọ́ títí wọn.

Oríṣiríṣi ìlànà ìpolówó ló wà. Oríṣiríṣi ìlànà ló wà tí èèyàn lè gbà polówó ọjà. Láyé àtijọ́, àwọn èèyàn máa ń gbé ọjà wọn sórí, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń kiri ẹ̀ káàkiri ojúlé. Bí mo lè lo obìnrin tó ń ta moinmoin fún àpẹẹrẹ, tí wọ́n bá ṣe moinmoin wọn tán, wọn yóò kó sínú tirẹ̀. Òṣù náà yìí ti dé o. Àyànà ìpolówó ọjà kan nù. Àyànà ìpolówó, ìlànà ìpolówó ọjà mìíràn ni àwọn tí wọ́n máa ń lọ sọ́jà. Láyé àtijọ́, ó ní ọyọ́ tí wọ́n máa ń ná ọjà. Nítorí mo rántí nígbà tí mo wà ní kékeré ní ìlú lọ́dọ̀ ìyá bàbá mi tí mo máa ń lọ sí ilé ìwé, ọjọ́ márùn márùn ni wọ́n máa ń ná ọjà ní abúlé òún. Baba máa ń gba ọjà náà ní ọjà òkè-ìrè mìòró. Níbẹ̀ ní wọ́n mọ polówó fún yin pé kẹ wá ra ẹ̀gúsí kẹ fi sebẹ̀, ẹ wá ra àgbàdo kẹ fi ṣe ògì. Àwọn ìlànà ìpolówó ọjà kan nù. Ṣùgbọ́n láyé ìgbàlódé, láyé òde òní, ọ̀nà tí àwọn èèyàn ń gbà polówó ọjà, ó ti yàtọ̀ sí ti ìgbà náà. Láyé òde òní lórí ẹ̀rọ ayélujára l’àwọn èèyàn ti ń ṣe ìpolówó ọjà. Ṣàṣà èèyàn ni ẹ–l’èèyàn máa rí tí ó máa gbé ọjà sórí tó ń kiri. Nítòótọ́ àwọn èèyàn ṣì ní ìsọ̀ tí wọ́n ń Òun làwọn èèyàn ti máa ń ṣe ìpolówó ọjà. Lọ́wọ́lọ́wọ́ èmi ò ní ọjà tí mò ń tà, ṣùgbọ́n tí mo bá rò ó pé mo fẹ́ bẹ̀rẹ̀ sí ń ta ọjà, orí ẹ̀rọ ayélujára ni n ò tí máa polówó ọjà mi. Nítorí, pẹ̀lú ẹ̀rọ ayélujára, ó yára láti, ọjà máa ń yára láti tà. Nítorí oríṣiríṣi èèyàn ni ó máa rí ọjà náà ní orí ẹ̀rọ ayélujára tí wọ́n ó sì rà á, t’èèyàn ó sì gbé lọ b’àwọn n’ilé wọn.

Ní ọ̀pọ̀ ìgbà, mo fẹ́ràn láti máa fọ aṣọ mi lọ́jọ́, lọ́jọ́ àbámẹ́ta. Nítorí ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ tí à Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò kí ń lọ sí ibi iṣẹ́. Nítorí náà, ọjọ́ àbámẹ́ta ni mo fẹ́ràn láti máa fọ aṣọ mi jù lọ. Ṣùgbọ́n kó tó di ọjọ́ àbámẹ́ta, gbogbo aṣọ tí mo ti máa lò jọ́ ti máa pọ̀ gidi gan ni. Òògùn abọ́ ní ayé òde òní ó sì wọ́n gidi gan ni. Ṣùgbọ́n ó tẹ́ mi lọ́rùn láti fi owó ra iná-ìjọba kí ń fi fọ aṣọ ju pé kí ń dé láti ibi iṣẹ́ lásìkò tó yẹ kí mo máa sinmi. Ti mo tun ṣẹ̀ṣẹ̀ wà ká aṣọ fún mi sọ pé mo fẹ́ máa fọ aṣọ lọ. Nítorí náà, ẹ̀rọ abánifọṣọ ohun ni mo fẹ́ ra. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, lọ́pọ̀ ìgbà, ijọ́ Sátidé, iyan tí ń ṣe ọjọ́ àbámẹ́ta ni mo máa ń fọ aṣọ.

À, àkókò tí mo ṣètò agogo ìjí mi ni nígbà mìíràn aago mẹ́rin ìdájí. À, nígbà tí mo máa jí láago mẹ́rin ìdájí òun, mo sì wà ní wúndia. Èmi nìkan ni mò ń dá gbé. Mi ò tí ì ti abíléko nígbà náà. À, ṣùgbọ́n láyé nígbà àti pé nígbà náà iṣẹ́ tí mò ń ṣe ó gba kí n tètè jí nítorí ibi tí mo ti ń ṣiṣẹ́, mo máa ń bá wọn gba’lẹ̀, fọlẹ̀ ni. Nítorí náà mo gbọdọ̀ tètè jí dé ibẹ̀. Lágo mẹ́fa, ṣágo mẹ́fa àbọ̀. Nítorí náà mo máa ń sùn, mo máa ń sinmi. Mo lè jí lágo márùn-ún tí mo bá fẹ́ dáná tí mi ò bá níná dá. Mo lè sùn sí kí n sinmi díbí aago mẹ́fa. À, ìdí tí mo ṣì fi ń jí lágo òun ni pé ilé tí mò ń gbé nísinsinyí ti jìnnà díẹ̀ síbi iṣẹ́ yàtọ̀ sí nígbà tí mo wà wúndia. Nígbà náà ilé mi ò jìnnà. Ẹ̀, nígbà náà tí mo ṣẹ̀ṣẹ̀ gba mẹ́fa àti lóko já. Ìgbà ná ni màá wá bẹ̀rẹ̀ sí máa lọ sí ibi iṣẹ́. Nítorí náà kò sí pàtó iye aago tí mò ń jí ṣùgbọ́n mo máa tètè jí.

Ah! Ni àsìkò yìí, ah káràkátà ó pọ̀ gan lórí íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ni, nítorínà àwọn nǹkan miran tí èyàn ò tilẹ̀ lérò pé ó nílò. Níwọ̀nba tó bá jẹ́ pé o ń lo íńtánẹ́ẹ̀tì, kò sí bí èyàn o se ní rà nǹkan àbí ta nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Mo ma rà nǹkan lórí íńtánẹ́ẹ̀tì dáadáa. Ah ní bí ọ̀sẹ̀ bí méèló sẹ́yìn, mo ra àpamọ́wọ́ tí mo ń gbé lọ ibi iṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì. Kódà mi ò lè ka àwọn gbogbo nǹkan tí mo ti rà lórí íńtánẹ́ẹ̀tì àìmọye. Ǹkan púpọ̀ ni mo ti rà lórí íńtánẹ́ẹ̀tì. Mo ti ra àpamọ́wọ́, mo ti rẹ́gba ọrùn, mo rẹ́ṣọ́ ọrùn, mo ra aṣọ igbà lóde, mo ra bàtà. Kódà títí dórí oúnjẹ jíjẹ kò sí nǹkan tá kí n rà lórí íńtánẹ́ẹ̀tì lóde òní. Íńtánẹ́ẹ̀tì ti ibùdó kan ni. Òun sì ni ó jẹ́ ọ̀nà tó rọrùn jù láti ṣe káràkátà láyé òde òní.

Bí mo ti ṣe sọ síwájú lẹ́ẹ̀kan nipé mo fi ìgbà kan kọ́ iṣẹ́ àwòrán yíya, mo fẹ́ràn láti máa ya àwọn èèyàn ní àwòrán gidi gan ni. Èmi náà sì fẹ́ràn láti máa ya àwòrán fúnra mi nítorí yí ya àwòrán la fi rí bí olúwa rẹ ṣe bá rí, bí bóyá o sanra sí i ni, àbọ́ rẹ wà sí i ni àbí o lè rẹ́rìn jú bí ọ̀ bá ṣe dúró ní ó ṣe bá ara rẹ̀ nínú àwòrán. Tán máa ya àwòrán méjì mẹ́ta àbí júbẹ̀ lọ lójumo.

À ìdárayá jẹ́ ohun kan tó tun ṣe pàtàkì láyé ọmọ ẹ̀dá. Bẹ́ẹ̀ ni ìdárayá, ó ṣe pàtàkì gan ni. Nítorí náà mi ò kí ń fi ṣeré rárá. Àwọn agbani’mọ̀ràn ní ìmọ̀ràn nípa eré ìdárayá sì máa ń sọ ní gbogbo ìgbà wipé ka gbìyànjú láti máa ṣe ìdárayá nítorí gbogbo àlàáfíà ara náà ni. Ara awon eré ìdárayá tí mo sì tún nífẹ̀ẹ́ sí. Olúborí ní gbogbo ifẹsẹ̀ wọnṣẹ̀ wọn kí wọ́n bá le gbá ife ní ìparí eré ìdárayá wọn.

Èmi ò fi bẹ́ẹ̀ kún dùn pé ká máa ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ lọ títí, nítorí níwọ́pọ̀ ìgbà iṣẹ́ tí wọ́n gbé fún mi ni mo máa ń fẹ́ràn láti gbajúmọ̀. Ṣíṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ sì lè jẹ́ padà di ẹ pé èèyàn ń fi àkókò ṣòfò, àkókò tó yẹ kí èèyàn máa fi ṣiṣẹ́ tí wọ́n gbé fún èèyàn láti ṣe nínú ilé iṣẹ́ àbí iṣẹ́ tí wọ́n sanwó ẹ̀ fún yàn. Pọ̀. Bàyẹ́n, kódà kò ń se àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nìkan, mi ò fẹ́ràn láti máa ṣe ìwádìí ẹnikẹ́ni, bó ti hun kó jẹ́. Tí ó bá ti ń ṣe pé ẹni náà ń ṣe àbúrú sí mi àbọ́ ò wù wà àbúrú sí mi, mi ò ní ìdí. Mo lè rò pé kò sí ìdí tí màá fi máa sọ pé mo fẹ́ máa ṣe ìwádìí ẹnikẹ́ni. Nítorí náà ni mo ṣe máa ń gbìyànjú láti gbajúmọ̀ ìgbèsi ayé mi, kí n tì gbajúmọ̀ iṣẹ́ tí wọ́n gbà mí sí tí mò ń ṣe kí sì ṣiṣẹ́ náà dojú à mi. Òun ni mo féràn jù.

Bẹ́ẹ̀ ni, mo ní tò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn ní pàtàkì bóyá ìlú ọba ní òkè òkun lọ́hun. Nítorí a gbọ́ pé ní òkè òkun wọ́n máa ń san owó dáadáa ju bí wọ́n ṣe ń san fún wa ní orílẹ̀ èdè tí wá níbí lọ. Ah, ṣùgbọ́n tí a bá sọ ní pé nípa fífẹ iṣẹ́ ní ìlú mìíràn, ah, ní ilu Èkó ta wà nínú rẹ̀ yìí, mo fẹ́ràn láti wà ní ilù Èkó. Ṣùgbọ́n ohun tó bá máa mú mi sọ pé mi ò fẹ́ ṣiṣẹ́ mọ́ ní ilù Èkó, a jẹ́ pé mo fẹ́ lọ sókè òkun lọ ṣiṣẹ́ ni. Nítorí pé owó tí wọ́n ń san níbẹ̀ ó pọ̀ ju torí ilẹ̀ èdè tí wa lọ. Ah, mo sì ní àwọn èrò ní òkè òkun tí wọ́n ń ṣiṣẹ́ níbẹ̀ tí wọ́n sì ń royin dáadáa nípa, ah, àwọn ilé iṣẹ́ tí wọ́n bá ṣiṣẹ́ lókè òkun. A, yóò sì wú ẹ̀mí náà lọ́jọ́ kan láti jẹ́ àǹfààní ẹ̀ kí ẹ̀mí náà rìn sí iwájú. Kí n mọ bí wọ́n ṣe ń ṣe nílùú ọba lọ́hun, tí mo sì nígbàgbọ́ pé ẹ̀mí náà á ríṣẹ́ gidi tí nígbà tí mo bá ṣetán láti lọ sí ìlú mìíràn lọ ṣiṣẹ́. Ṣùgbọ́n àti lọ sí ìlú mìíràn lọ ṣiṣẹ́ kò ṣe nǹkan tó rọrùn bẹ́yẹn. Bẹ́ẹ̀ni kò rọrùn rárá. Ah, ní pàtàkì jùlọ owó ọkọ̀ òfurufú kò yé ṣe kékeré. Ah, mílíọ̀nù-mílíọ̀nù ni wọ́n máa fi ń ṣe ètò rẹ̀ àti àwọn ìwé ìrìnnà náà. Ah, ò wọ́n gidi gan ni. Bí ẹ̀yàn bá sì tún dé ibẹ̀ tí ò bá yé tí ìrì ṣẹ́ àbí tí ò wá tún wá mọ̀yàn, kó tó kúrò ní orílẹ̀ èdè wa ńbí, ó nílò láti mú owó dání nítorí pé kó tó rílé gbà, yóò kọ́kọ́ máa sùn nílé ìtura. Ilé owó ilé ìtura wọ́n ó sì ó wọ́n gidi gan ni kò ṣe owó kékeré. Nítorí náà gbogbo ìnáwó owó ilé ìtura, owó ìwé ìrìnnà, owó ọkọ̀ òfurufú nígbà tó bá tún wá dọ̀hun náà kó tó ríṣẹ́, ó ní láti jẹ́ ohun láti tọ́jú ara ẹ̀ kì í ṣe ìnáwó kékeré rárá. Mo ní ní ètò láti lọ sí ìlú ọba, nílùú òkèrè lọ wá iṣẹ́. Ṣùgbọ́n owó tí mo máa nílò kò ì tí sì lọ́wọ́ mi lọ títí. Mi ò ní owó púpọ̀ tó tó yẹn láti ná ní báìbàì. Ṣùgbọ́n ó jẹ́ ǹkan tó wà lọ́kàn mi tí mo sì lèrò pé màá le ṣe lọ́jọ́ iwájú. Kò ní pẹ́ rárá nítorí emi gan mi ò fẹ́ kó pẹ́. Mo fẹ́ kó duró bí a bí ìsín sí ọdún méjì sí kí n tí palèmọ́, ah, kí n tí rí owó tún jọ láti lọ sí ìlú òkèrè lọ ti ṣiṣẹ́. Ah, eh, ìdí mìíràn tí kò tún wá ní jẹ kó ṣe kíákíá ni pé mo ti jẹ́ àbilekọ̀ báìbàì. Mo wà nílé ọkọ. Nítorí náà gbogbo àwọn èrò ń gba báyìí. Mo nílò láti fi tó bá lé mi létí kí a jọ jírórò nípa ẹ̀, ka jọ sọ̀rọ̀ nípa ẹ̀, ka jọ wá owó. Bí a bá ti wá owó ta tú owó jọ dáadáa, àwa méjèèjì a wá bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìwé ìrìnnà wá àti ètò owó tí a ó fi ra, ah, tíkẹ̀ẹ̀tì ọkọ̀ òfurufú tí ó gbé wa lọ láti orílẹ̀ èdè wa lọ sí ìlú ọba àti àwọn owó mìíràn tí a tún máa ná pẹpẹ́pẹ. Gbogbo yẹ̀n láńi láti jírórò le lorí kí a tó gbégbé se rara.

Mi ò ní lérò láti kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi rara. Nítorí lákọ̀kọ̀ náà mi ò lọ̀rẹ́ púpọ̀. Ọ̀rẹ́ méjì péré ni mo ní. Mi ò su sì lérò pé mo fẹ kẹ́yìn sí wọn rara, nítorí pé alábárò mi ni wọ́n jẹ́. Bẹ́ẹ̀ni, à, orúkọ wọn ni Abíkẹ́ àti Adeọlá. Abíkẹ́ jẹ́ ọ̀rẹ́ mi tí mo ti mọ̀ láti bi ọdún mẹ́wàá sẹ́yìn báyìí. Ṣùgbọ́n nígbà náà tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ó wà ní ilé ọkọ ni mo sì. Ó sì máa ń ní àwọn ìṣòro kọ̀ọ̀kan pẹ̀lú ọkọ rẹ̀ tí ọkọ rẹ̀ fi máa ń nà án. Èmi ni mo jẹ́ igi lẹ́yìn ọgbà rẹ̀ tí mo dúró tì, tí mo gba níyànjú pé kò lè tẹ̀síwájú mọ́ láti máa farada ìyà nítorí àwọn ọmọ. Mo dúró tìtìtì tí mo sì bá sọ̀rọ̀ títí tó fi kúrò nílé ọkọ rẹ̀ náà. Ọ̀rẹ́ mi kejì, Adeọlá, alábárò mi gidi gan ni. Kódà nígbà ta fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ àgbà tó máa ń-- ilé ẹ̀kọ́ tó máa ń fàyè gbani láti máa ṣiṣẹ́ kó sì máa kẹ́kọ̀ọ́. Òun ló gbà mí níyànjú nipé kí n jẹ́ ká jọ bẹ̀rẹ̀ lásìkò kan náà. Ó sì ṣẹlẹ̀ jẹ́ pé láàárín méjì kan òun wọlé ọkọ, ó sì bẹ̀rẹ̀ síi ń bí ọmọ. Ó dá ilé ẹ̀kọ́ náà dúró, ṣùgbọ́n ó ti fẹ́ ṣetán ọdún kan lóko kò fi ṣetán. Mo sì ń gba ládùrá pé kó padà sílé ẹ̀kọ́ kó lè ṣetán. Nítorí nígbà tó bá ṣetán ló máa gba, ẹ, akẹ́kọ̀ọ́ gboyè. Ó máa di akẹ́kọ̀ọ́ gboyè ní ilé ìwé gíga. Nítorí náà mi ò ní ní èrò láti kọ̀yìn kọ́ ìkọ̀kan nínú àwọn ọ̀rẹ́ mi. Alábárò mi ni wọ́n. Alábàájù ro. Adeọlá ńtẹ̀ mo sì mọ̀ ọ́n láti bi ọdún mẹ́ẹ̀rìndínlógún sẹ́yìn. Mo mọ̀ ọ́n síwájú Abíkẹ́. Nígbà náà là lọ ń kọṣẹ́ lọ́dọ̀ ọ̀gá wa torí ó ń dirun. A sì jọ máa ń lọlé ni nígbà náà. Àwa méjèèjì kéré gidi gan ni. Nítorí náà ni mo ṣèrọ̀ pé, à, emi ò ṣe fi ìbákan ro rí. Nítorí mo rí gẹ́gẹ́ bí ẹni pé a ti kúrò lọ́rẹ́, a ti dọ́mọ ìyá. Mi ò sì ní léròògbà láti kọ̀yìn pàdé wọn rara.

Bẹ́ẹ̀ni lọ́pọ̀ ìgbà ni mo ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Nígbà tí mo ń kọ́ iṣẹ́ irun ṣíṣe, àìmọye lọ́pọ̀ ìgbà ni mo ti ṣe irun ọ̀fẹ́ fún àwọn akẹgbẹ́ mi tajọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá wa nígbà náà. Mo ti ṣe ise ọ̀fẹ́ dáradára gan lọ́pọ̀ ìgbà ni. Yàtọ̀ fún ìgbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ ní ìkan bí ọdún méji lẹ́yìn ìgbà tí mò kọ́ṣẹ́ tán. Ó ní arábìnrin kan nílé wa tí mò ń gbé nígbà náà lọ́hùn. Ó láwọn ọmọ kéékèèké méjì obìnrin, ó láwọn ọmọkùnrin tó ti dàgbà ṣùgbọ́n ó láwọn ọmọ kéékèèké tó bí gbẹ̀hìn obìnrin ni wọ́n. À, wọ́n wà bíi ọmọ ọdún mẹ́fà àti ọmọ ọdún mẹ́rin nígbà náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni arábìnrin yi o kin ri owó ìrun ṣọ tó máa kó wọn wá, pé kí n bá wọn ṣe irun fún wọn. Mo máa ṣe fún wọn pẹ̀lú èrò ń bá pé yóò bá mi mú owó wá. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà kò kí ń ri owó mú wá nítorí èmi náà sì rì bí nǹkan ṣe rí fún ko n'se eni tó ló owó púpọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. Nítorí náà àwọn ọjọ́ tí kò bá ti ri owó mú wá, èmi náà máa yọ̀n dàá rẹ̀ fún un àti àwọn ọ̀rẹ́ mi náà. Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń ṣe irun fún wọn lọ́fẹ́. Ó ní ìgbà kan tí irun pàtẹ́wọ́ méjì kan tí ó gbòde kan nígbà náà lọ́hùn, mo ṣe fun abìkẹ́. Mo ṣe fún àwọn ará àdúgbò tá a ń ba gbé nígbà náà tó ń jẹ́ Basira àti Latifatu. Àwọn méjèèjì mo ṣe irun náà fún wọn lọ́fẹ́ nígbà náà. Lẹ́yìn yen, àìmọye ìgbà ni mo ti bá ọ̀rẹ́ mi Àbíkẹ́ ṣe ipolowo ọjà lórí ẹ̀rọ ayélujára lọ́fẹ́ láì gba owó lọ́wọ́ ẹ̀. Nítorí mo fẹ́ ki ọ́jà ẹ́ kó gbówó. Mo fẹ́ kí iṣẹ́ ẹ kó gbówó dáadáa kí àwọn olùrájà púpọ̀ kí wọ́n kàn sí i láti orí ẹ̀rọ ayélujára. Nítorí náà ni mo ṣe máa ń gba níyànjú. Mo rí nírìí pé ọ̀nà tí mo fi lè gba níyànjú nìyẹn. Nítorí náà ni mo ṣe máa ń bá a ṣe ipolowo ọjà láì gba owó, láì sọ pé kó mu owo wá. Ọ̀pọ̀ ìgbà ni mo ti rí àwọn èèyàn tí wọ́n máa ń san owó fún e'yan láti bá wọn polowo ọjà lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n nípa tí Àbíkẹ́ ọ̀rẹ́ mi, mi ò fi ìgbà kan sọ pé kó mú owó wá rí. Ọ̀fẹ́ ni mo máa ń ṣe fún un. Ọ̀rẹ́ mi Adéọlá náà, ó ní ìgbà tí ó máa ń ṣe iṣẹ́, abánigbà owó ní orí ẹ̀rọ ìgbàlódé. Nígbà náà, mo máa ń báa ṣe lọ́fẹ́ láì gba owó kankan lọ́wọ́ rẹ̀. Koda lasiko kan díẹ̀ nínú àwọn owó ti o kó fún mi kí n fi bá ṣiṣẹ́. O sọnù tí mo n wá tí mi ò mọ ẹni tó mú. Ṣùgbọ́n nítorí pé ó gbàgbọ́ pé mi ò lè ṣáburu fún oun. Nítorí náà a ò ní ìṣòro kankan. Nígbà tá a wà tàárí, ó gbàgbé ń pa e. Mo sì tún tẹ̀síwájú láti máa bá a ṣe nǹkan tí mò ń bá a ṣe lọ. Nítorí náà lọ́pọ̀ ìgbà ni mo ti bá àwọn èèyàn siṣe ọ̀fẹ́. À, mi ò sì ní èrò láti dáa dúró. Ní wọn ìgbà tí ó bá ti jẹ́ àwọn èèyàn tèmi àbi àwọn ọ̀rẹ́ tèmi àbá àwọn ẹbí mi, mo ṣetán láti bá wọn ṣe iṣẹ́ ọ̀fẹ́ láìmọye ìgbà.

Bẹ́ẹ̀ni mo ti rin pè lọ́kọ̀ ojúrin rí, láìmọye ìgbà. Ṣùgbọ́n mo rántí nígbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ rin pèlọ́kọ̀ ojúrin, ní ọdún náà lọ́hùn, a lọ ṣe òkú ìyá bàbá mi tí mo gbé lọ́dọ̀ wọn dàgbà. A lọ ṣe òkú wọn nílé ni, ní ìlú wa lọ́hùn. Òkú òun jẹ́ òkú tí a ṣe, a ṣe mọ́jú ni a ṣe òkú náà. Nigbàtí to sì di àárọ̀ ọjọ́ kejì là àwọn òbí mi ni wọ́n wá jí mi nígbàtí mo fẹ́ sùn. Wipé àbúrò wa kékeré ó ní ìdánwò tó fẹ́ ṣe nílé ìwẹ̀. A sì gbúdọ̀ mú dé ìlú Èkó ní ọjọ́ náà nítorí ọjọ́ kejì tó jẹ́ Monday ni ọjọ́ tí ìdánwò náà yóò wáyé. Nítorí ìdí èyí mi ò ní ẹjọ́ tí mo mọ̀ tí mo lè bá wọn rò lásikona Wọn gbé wa lọ sí ìlú ọ̀ffà nítorí ọ̀ffà ni ati ilọrín ní ọkọ̀ ojúrin náà tí ń bọ̀ ṣùgbọ́n ọ̀ffà ló súnmọ́ ọ̀dọ̀ wa díẹ̀. Mo gbé mi atí àwọn tó kù mi lọ sí ìlú ọ̀ffà láti lọ wo ọkọ̀ ojúrin. Ah o sì jẹ́ iyà lẹ́nu fún mi nígbà tí a wọ ọkọ̀ ojúrin náà nítorí pé ah èrò pọ̀ gan nínu ọkọ̀ ojúrin náà. Kódà nígbà tí mo kọ́kọ́ wọlé fún ìmú bí wákàtí kan, mi ò ràyè láti jókòó rárá. Orí ìdúró ni mo wà fún bí i wákàtí kan nígbà tí ah àwọn èèyàn kan wá bọ́lẹ̀ ní Ìbàdàn. Nítorí nínú ọkọ̀ ojúrin náà àwọn ọmọ ilé ìwé yunifásítì tí ìlú ilorin. Ó jásíkú tí wọ́n lọlé fún ah èkó abí sáà ẹ̀kọ́ wọn. Nigbati púpọ̀ nínú wọn wá bọ́lẹ̀ nílùú Ìbàdàn ni mo ṣẹ̀ṣẹ̀ wá rí ibi jókòó sí tí a fi dé ìlú Èkó. Ṣùgbọ́n nígbà tí a dé ìlú Ìbàdàn, o tún dúró wákàtí kan tí wọ́n sọ pé wọ́n ó pàrọ̀ oilí rẹ̀. Ní ẹ̀yìn wákàtí kan laṣẹ tún bẹ̀rẹ̀ ìrìnàjò padà lọ sí ìlú Èkó. Nigbà tí a wá dé ìlú Èkó, opegan ka to dé ìlú Èkó alẹ́, bi àgbo mẹ́sàn-án alẹ́ la tó dé ìlú Èkó. Látìgbà náà ni mo ti rò pé kò sí ǹkan tó lè mú mi láti tún wọ ọkọ̀ ojúrin máà. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá gbé ọkọ̀ ojúrin ìgbàlódé mìíràn dé, ìyẹn kò ní èrò pọ̀, èèyàn sì mọ̀ ń sọ telè lá kóto wọ ọkọ̀ ojúrin. Kódà oni bí wọ́n ṣe máa ń gba ayè ọkọ̀ náà lẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì ní ìsìn. Nítorí náà, eh gbogbo ẹ nìyanjú kò sì rìtìrìtì, kò sì pé à ń rọ́ra wa ṣubú àbí ero pọ àbá won èèyàn kan ń dúró. Ọkọ̀ ojúrin ti ìgbàlódé mo ti wọ̀ bí i ẹ́ẹ̀mẹjì àbí ẹ́ẹ̀mẹta lọ sí ìlú Ìbàdàn. Ó yá kíákíá ni. Láàárín wákàtí méjì mo ti dé ìlú Ìbàdàn. Tó bá jẹ́ pé a ń bọ̀ lé Èkó náà ni láàárín wákàtí méjì a ti dé ìlú Èkó. Kódà ó ní ẹ̀rọ amúlé tutù nínú. Ẹ̀èyàn o sì jókòó tí ó tẹ̀ yán lọ́rùn pẹ̀lú àlàáfíà ni. Kò sì pé èèyàn ń fún mọ́ra wọn àbí wọ́n ń kọ́lura wọn nínú ọkọ̀ ojúrin ìgbàlódé. Nítorí náà mo fẹ́ràn láti máa wọ ọkọ̀ ojúrin lọ sí ìlú Ìbàdàn nígbàkigbà tí mo bá fẹ́ lọ sí ìlú Ìbàdàn.

Oríṣìíríṣìí ibi ni mo ti máa ń ra ǹkan. Mo fẹ́ràn láti máa ra ǹkan lọ́jà, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà àwọn ilé ìtajà ìgbàlódé ni mo ti ń ra ǹkan lẹ́nu jọ́ mẹ́ta yìí. Ìdí tí mo ṣe, ṣe, ṣe ìpinnu láti má ra ǹkan ní ilé ìtajà ìgbàlódé ní pàtàkì jùlọ ilé ìtajà ìgbàlódé bokku. Ọjà wọn kò kí wọ́n rárá. Kódà àwọn ará ọjà tó ń ta ọjà nínú ọjà nítorí ìdí yìí ni mo ṣe fẹ́ràn láti máa ra ǹkan nínú ilé ìtajà ìgbàlódé yì. Àwọn ǹkan tí wọ́n sì máa ń tà mo fẹ́ràn rẹ̀ gan-an, nítorí pé kò níì tí ì bàjẹ́, gbogbo e ló sì máa ń tuntun. Búrẹ́dì wọn ó dá lọ́pọ̀lọpọ̀, ó jẹ́ ǹkan tí gbogbo èèyàn ó fẹ́ràn sì gan-an ni kódà lọ́pọ̀ ìgbà àwọn èèyàn máa ń tò sórí ìlà láti rí dánilójú pé wọ́n rí búrẹ́dì ọ̀wun rà. Nítorí ìdí eyìí mo fẹ́ràn búrẹ́dì náà gidi gan-an, nítorí ó dùn lọ́pọ̀lọpọ̀. Wọ́n tún máa ń ta àwọn ǹkan mìíràn bí ọṣẹ ìwẹ̀, ọṣẹ ìfọṣọ, ẹyin adìyẹ, ata gugún, ẹ̀gúsí lílọ̀, gàárì, edìyẹ tí wọ́n ti pa tí wọ́n ti gbé sínú ẹ̀rọ amọ́mitutù, iyen náà wà ń bẹ̀ àti Pọ̀nmọ́, ẹran ògúnfe, eran ewuré tí wọ́n ti pa tí wọ́n ti kó sínú ẹ̀rọ amọ́mitutù àti omi àti àwọn ọtí ẹlẹ́rìndòdò wọ́n tún ń ta àwọn ǹkan ọtí líle náà ní àwọn iye tí owó rẹ̀ ò ga ni lára rárá. Nítorí náà ni mo ṣe fẹ́ràn láti má ra ọjà ní ilé ìtajà ìgbàlódé, nítorí pé gbogbo ǹkan won ló dára, ló sì bá àpòdò rẹ̀.

Mo fẹ́ràn ìpàdé lórí fóònù gidi gan ni, nítorí pé à ko kín n gbani lákòókò, o máà ń fún ènìyàn ní ànfàní láti ṣe àwọn nǹkan mi tí èèyàn bá fẹ́ ṣe. Ka sọ pé èèyàn fẹ́ fọṣọ àbí ó fẹ́ ṣe irun rẹ̀ lásìkò ti wón fi ìpàdé sí. Tí èèyàn bá lọ sí ìpàdé ojúkorojú, àkókò a ti lọ kò ní rí bí i ṣe àwọn nǹkan mi tó fẹ́ ṣe. Ṣùgbọ́n pẹ̀lú ìpàdé lórí fóònù ó má ń fún ni láǹfààní láti ṣe àwọn nǹkan mìíràn bí i tí èèyàn fẹ́ ṣe irun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. À nítorí idi èyí mo fẹ́ràn ìpàdé lórí fóònù gidi gan ni. Ànfàní mìíràn tí ìpàdé lórí fóònù tún ni òun ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà owó mọ́tò àbí owó ọkò lọ sí ibi ìpàdé náà ó lè má sì lọ́wọ́ èèyàn. Ṣùgbọ́n pẹ̀lú owó díẹ̀ èèyàn lè ra ohun tó máa jẹ́ kí íńtánẹ́ẹ̀tì ó ṣiṣẹ́ lórí fóònù tí èèyàn sì fi lè darapọ̀ mọ́, darapọ̀ mọ́ ìpàdé lórí fóònù náà. Nǹkan mìíràn tún ni pé ìpàdé lórí fóònù ó lè fàyègba kí èèyàn lè po tó ń ṣe ìpàdé náà. Bẹ́ẹ̀ni, kò dabi pé ká sọ pé èèyàn fẹ́ lọ ṣe ìpàdé ní ilé ẹni kan tí ilé rẹ̀ sì kéré tí o wá jẹ́ pé ká wa sọ pé àwọn èèyàn tó wá fún ìpàdé náà wọ́n pọ̀ gidi gan ni, wọ́n lè má rí ibi bá ilé náà. Ooru a máa mú, àra a máa ni wọ́n. Nítorí náà ìpàdé lórí fóònù òun ni ó dára jùlọ. Mo sì fẹ́ràn láti máa ṣe ìpàdé lórí fóònù ju ìpàdé ojúkorojú lọ.

Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí dáradára. Láì pẹ́rẹ́ Ìbàdàn jẹ́ ibi tí mo máa ń rìnrìn àjò lọ dáradára nítorí bẹ́ẹ̀ ni ìyá tó bí mi lọ máa ń gbé. Mo máa ń lọ sí Ìbàdàn láti lọ wo ìyá mi lóòrèkóòrè pẹ̀lú àwọn àbúrò mi. Mo tún máa ń rìnrìn àjò lọ sí abúlé wa níbi tí ìyá bàbá mi ti tọ́ mi dàgbà. Mo fẹ́ràn láti máa rìnrìn àjò lọ sínú ìlú náà láti lọ wo ibi tí mo ti ṣe kékeré nígbà mìíràn. Mo máa ń lọ ṣe ọdún Kérésìmesì níbẹ̀. Nítorí náà mo máa ń rìnrìn àjò lọ sí abúlé wa. Àwọn ìlú mìíràn tí mo tún máa ń rìnrìn àjò lọ ní bí i ìlú Ondo, Èkìtì, Àkúrẹ́, ìlú Abuja, eh ìlú Ọ̀wọ̀, ìlú Àkúrẹ́, ìlú Èkìtì, ìlú Isàgàmù, Ìjẹ̀bú-Òde, abéòkúta. Gbogbo àwọn ibẹ̀ wọ̀ ni mo máa ń rìnrìn àjò lọ. Kò sí ìdí mìíràn ju kò dáń pé ah iṣẹ́ máa ń gbé mi rìnrìn àjò lọ sí àwọn ibi tí mo dárúkọ ẹ. Ah ìdí tí iṣẹ́ sì máa ń gbé mi rìnrìn àjò lọ síbẹ̀ ni pé a ní àwọn olùbárajà tí wọ́n ń bá wa, àwọn olùbádówópọ́ tí wọ́n ń bá wa dúró pọ̀ ní ilé-iṣẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́. Ni ọ̀pọ̀ ọgbà a máa ń lọ síbẹ̀ láti, mo máa ń ṣàkóso ilé-iṣẹ́ láti lọ síbẹ̀ láti lọ dá wọn lẹ́kọ̀ọ́ nípa ohun tí a ń ta ní ilé-iṣẹ́ wa àti pé nígbà tí àwọn olùbádòwòpọ̀ ọkọ̀ yìí tí wọ́n bá rí wa sójú ní ẹ̀yìn ìgbà pípẹ́, ọkọ̀ wọn máa ń balẹ̀ ẹ pé àwọn tá wọn bá dúró pọ̀ wọn kì í ṣe gbéri ni, wọn dẹ̀ kì í ṣe ẹlẹ́tàn, wọn ṣe alágbèédá tó máa gbé owó wọn sálọ àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà ni mo fí máa ń rìnrìn àjò lọ sí àwọn ibi bẹ́ẹ̀, àwọn ìlú náà. Ibi kan tí mo tún wá fẹ́ tó wù mí, àwọn ibo mìíràn tí ó wù mí láti rìnrìn àjò lọ ní àwọn ìlú òkèèrè bíi ìlú ọba ní òkè òkun, àwọn orílẹ̀-èdè mìíràn tí ò kí ń, tí ò sí ní tòsí wa rárá, tí ò sí ní tòsí orílẹ̀-èdè wa. Ó wù mí láti rìnrìn àjò lọ síbẹ̀ kí n lè mọ bí wọ́n ṣe ń ṣe ní àwọn ìlú náà, bí iṣẹ́ wọn ṣe rí níbẹ̀, bí orílẹ̀-èdè wọn ṣe rí, èdè tí wọ́n ń sọ, àṣà wọn kí èmi náà lè kọ́ àṣà wọn mọ títí wa. Nítorí náà ni ó fi wù mí gidi gan ni. Ó wù mí lọ́pọ̀lọ́pọ̀ láti rìnrìn àjò lọ sí òkè òkun ní àwọn orílẹ̀-èdè bí i márùn-ún àbí mẹ́fà ní ká kàn fi iye ṣe àkọ́kọ́ náà. Nígbà tí mo bá lọ sí àwọn márùn-ún àbí mẹ́fà yìí, mo máa wá gbèrò bóyá mo ṣì fẹ́ lọ sí àwọn orílẹ̀-èdè mìíràn si àbí àwọn ìyẹn tí mo lọ náà ti tó. Ṣùgbọ́n ẹnu òfìfo ò kí ń dùn yànmùyànmù. Bí èèyàn bá fẹ́ rìnrìn àjò lọ sí ibikíbi, kò dára kó má jẹ òkè òkun kó jẹ́ láàárín orílẹ̀-èdè wa níbí. Owó ni èèyàn máa nílò láti fi wọ ọkọ̀. Ṣùgbọ́n tá tí wọ́n fẹ́ sọ pé èèyàn fẹ́ rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè ibòmíì, haa ìnáwó rẹ̀ yóò tún kọ ju títàwọn ìlú kéékèèké lẹ́gbẹ̀ẹ́ wa níbí lọ nítorí pé owó ọkọ̀ bàálù àti owó ìwé'rìnà kì í ṣe owó kékeré ká tó wá san owó oúnjẹ àbí owó tí èèyàn yóò fi sùn ní ilé ìtura àbí ibi tó bá gbálẹ̀ sí láwọn orílẹ̀-èdè náà. Nítorí náà olú èèyàn ó nílò, mo mọ pé mo nílò owó púpọ̀ láti lè rin ìrìn àjò lọ sí àwọn orílẹ̀-èdè mi. Ṣùgbọ́n wà lọ́kàn mi, mo sì nígbàgbọ́ pé pẹ̀lú àṣẹ ilé eledua, yóò ṣe ṣe.

Mo lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo fẹ́ràn gidi gan ni. Láàkọ́kọ́ èèyàn tí mo fẹ́ràn jù lọ ní gbogbo àgbáyé, òun ni ìyá bàbá mi tó tọ́ mi dàgbà. Láti ọdún méjì, láti ọmọ ọdún méjì ni ó ti gbà mí tọ́. Nígbà tí bàbá tó bí mi lọ́mọ, to ti ṣaláìsi kí n tó pe ọdún kan rara. Bí mo ṣe ti ti dé pé ọdún méjì, ni ìyá bàbá mi ti gbà mí tọ́, ló ti fi mí sìkejì ara. Nítorí náà mo fẹ́ràn won gidi gan ni. Ó tọ́ mi, ó wo mi dàgbà. Kódà nígbà tí mo bẹ̀rẹ̀ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí gbogbo èèyàn ń lọ sí ilé ìwé tì ìjọba, ìyá bàbá mi mú mi lọ sí ilé ìwé aládàáni tó sì ń san owó ribiribi lé mi lórí. Yàtọ̀ fún ìyẹn, ó tún rí dájú ni pé mi ò, à, gbogbo nǹkan tí mo nílò, ni wọ̀n rá fúnmi ni wọ́n ṣe fún mi. Láti orí ìwé kíkà dé ilé, owó ilé ìwé dé bí aṣọ wíwọ dé bí oúnjẹ jíjẹ. Kódà lọ́pọ̀ ìgbà, mo máa ń rí àwọn èèyàn mìíràn tí, àwọn ọmọ mìíràn tí wọ́n máa ń lé lọlé nítorí wọn ò tíì san owó ilé ìwé, ṣùgbọ́n tìtì emi ò rí bẹ́ẹ̀ ri. Nítorí náà ni mo ṣe fẹ́ràn ìyá bàbá mi gidi gan ni. Ṣùgbọ́n báyibáyi kò sí láye mọ́, kí Ọlọ́run kó tẹ́ wọn si afẹ́fẹ́ rere. Ẹni kejì tí mo tún lè sọ pé mo tún fẹ́ràn jù lọ ni ìyá tó bí mi lọ́mọ. Bo ti le jẹ́ pé, ẹ́, mi òún kọ́ lo tọ́ mi láti kékeré dàgbà. Lẹ́nu ìgbà tí mo ti dàgbà tí èmi àti wọn ti jọ ṣẹ dáadáa, ta ti jọ sọ̀rọ̀, ta tí mo ti máa ń lọ sí ọ̀dọ̀ won, à, mo mọ wipé ìyá dáadáa ni wọ́n àbíyamọ gidi ṣe ni wọ́n nítorí mo rí bí wọ́n ṣe tọ́ àwọn ọmọ won tó kù tí wọ́n bí sí ibò mii. Ẹ̀yàn mìíràn tí mo tún wà nífẹ̀ẹ́ sí ni àwọn ọ̀rẹ́ mi méjèèjì. Mo nífẹ̀ẹ́ wọn gidi gan ni. Mo sì máa ń rí dájú pé, à, gbogbo nkan lọ, tó ń dánmọ́rán láàrin awa meteeta. Ẹni tí mo tún nífẹ̀ẹ́ ni ọmọ tí mo bí sí ibi tí mo ti kọ́kọ́ lọkọ̀ sí. Bàbá ọmọ náà ti ṣaláìsí, ó ti kú. Ṣùgbọ́n kó tó di pé ó kú, a ò jọ sí pàpọ̀ mọ́, a ti kọra wá sílẹ̀. Mo fẹ́ràn ọmọ mi gidi gan ni. Ẹni mìíràn tí mo tún fẹ́ràn ni ọkọ tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́. Ni ọ̀pọ̀ ìgbà ó máa ń ṣe mí bí ẹni pé kó jẹ́ pé mo ti mọ̀ ọ́ tipẹ́tipẹ́. Ó máa tún ń ṣe mí pé kó jẹ́ pé òun ni mo bí mọ ọmọ mi fún. Nítorí pé ó jẹ́ bàbá gidi sí àwọn ọmọ tí ìyàwó àkọ́kọ́ tirẹ̀ náà bí fún. Ó sì mọ̀ ń ṣe dáadáa sí ọmọ tí èmi náà gbe wá fẹ́. Ó nífẹ̀ẹ́ mi gidi gan ni. Èmi náà sì fẹ́ràn rẹ̀ gidi gan ni. Kódà mo lè yọ ẹ̀mí mi fún níbi tí mo fẹ́ràn rẹ̀ dé. Gbogbo n kan tó máa ń ṣe ló ń bá mi lára mu. Gbogbo n kan tó ohun na ba ṣe, tí èmi náà bá ṣe ló máa ń báa lára mu. Kódà à jò máa ń dáwàdà, à jò máa ń dọ̀wẹ̀kẹ́, à jò máa ń ṣeré bí ọmọdé méjì ń ṣeré alẹ́. Ó nífẹ̀ẹ́ mi gidi gan ni. Èmi náà ò sì fi ṣeré. Ó sì máa ń gbìyànjú láti tọ́jú mi dáadáa. Gbogbo ohun tí mo bá fẹ́ ló máa ń gbìyànjú láti pèsè fún mi. Eleyii tí mo bá rí pé agbára rẹ̀ ò ká láti pèsè e fún mi, èmi náà ò kí ń dá láàmú nítorí mo mọ̀ wipé tó bá ní, yiò pèsè rẹ̀ fún mi ju bí mo ṣe lérò lọ ni. Ó jẹ́ ayò ọkàn mi. Kódà níbi tí mo fẹ́ràn rẹ̀ dé, tí mo bá tún ilé ayé mi wá, mo gba ládura pé kó je ọ̀hun ni mo máa kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni. Se tere orí pápá ní káàsọ̀ ni. Mo máa ń gbádùn eré orí pápá, ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀. Láti ìgbà tí emi rẹ sí ti mọ́ra, kò ba obìnrin mìíràn wa lájọṣepọ̀ yàtọ̀ sí emi. Bẹ́ẹ̀ ni èmi náà ò baa obìnrin mìíràn lájọṣepọ̀ yàtọ̀ fún òun. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni. Mo sì gba aládura fún un pé gbogbo ohun tó bá dáwọ́lé kó máa yọrí sí rerẹ̀, kí iṣẹ́ rẹ̀ má di ìṣẹ́ mọ́ lọ́wọ́, kó máa rọ́wọ́ yọ̀ kó rí owó ṣe bàbá lórí àwọn ọmọ ẹ̀. Ó sì rọ́wó ṣe ókó fún mi. Mo fẹ́ràn àwọn ẹbí rẹ̀ náà, ìyá rẹ̀ àtàwọn àbúrò rẹ̀. Wọ́n gbà mí tọ́wọ́tẹ́ṣẹ́. Mo fẹ́ràn wọn gidi gan ni. Nítorí náà àwọn èèyàn tí mo fẹ́ràn jù lọ.

Mo wà ní àwọn ojú òpó ayélujára tó pọ̀, kò ṣe púpọ̀ púpọ̀ náà o, ṣùgbọ́n mo wà ní orí òpó TikTok tí mo fi máa ń sọ̀rọ̀ nípa eré ìgbá bọ́ọ̀lù àfẹsẹ̀wọnsẹ̀, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo sì tún máa ń wo oríṣiríṣi àrà tí àwọn èèyàn ń dá lórí òpó ayélujára náà. Òpó ayélujára mìíràn tí mo tún wà ni X tí gbogbo èèyàn mọ̀ ní Twitter. Ní orí òpó ayélujára yìí, àwọn èèyàn máa ń sọ̀rọ̀ lóríṣiríṣi nípa ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè àti inú àtàwọn ọ̀kan mi tó ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Orí òpó ayélujára mìíràn tí mo tún wà ni Facebook. Mo ti wà lórí ìyẹn tipẹ́, ṣùgbọ́n láti bí ọdún díè sẹ́yìn, bí ọdún méjì díè sẹ́yìn, mi ò kí ń lò ó lọ títí mọ́, nítorí pé, àwọn tí mo mọ̀ jù tọ́, mọ̀ mí délé délé ló pọ̀ jù lórí òpó ayélujára náà. Mi ò sì fẹ́ kí wọ́n máa so mọ̀ mí bí i pé bóyá wọ́n fẹ́ máa bá mi ṣe àbí wọ́n fẹ́ tọpinpin nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbésè ayé mi. Mo tún wà lórí Snapchat, ṣùgbọ́n ni ṣókí o ohun tí mo máa ń ṣe lórí Snapchat kọjá pé mo fi ń ya fọ́tò. Kò sí ǹkan mìíràn tí mo fi Snapchat ṣe. Àwọn òpó ayélujára tí mo wà nìyẹn. Lọ́wọ́ lọ́wọ́, bayi.